Ṣé mo ti bèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí? Bẹ́ẹ̀ni, mo máa ń bèrè dáadáa tí kò bá yé mi, màá sì bèrè kí n má bà ṣe àṣìṣe nínú gbogbo ohun tí mo bá fẹ́ ṣe, bóyá níbi ẹ̀rọ ìgbéléwọ́ mi ni o, àbí bíi bóńdù àbí any, gbogbo nǹkan tí mo bá fẹ́ ṣe.

Ṣé mo ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n nílé mi? Mi ò ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n nílé mi torí owó ò tí pọ̀ tó bá un. Ko si saa bá wọ̀ pọ̀ ní apá wá níbi Nàìjíríà ibi báyìí pé ki èèyàn láwọn ẹ̀rọ ọlọ́gbọ́n nílé rẹ̀.

Ṣé mo ma bínú, nígbà tí mo bá wà nínú ọkọ̀. Mi kì í sábà bínú torí pé mo mọ̀ pé oríṣiríṣi àwọn ènìyàn oo ni màá bá pàdé àti àwọn tó rí wọ́n pé àti èyí tí ó pé. Èmi ni mo gbọdọ̀ rí dá jú pé, mo ṣe ìwọ̀nba tí mo lè ṣe pẹ̀lú orí pípé.